Ọ̀nà tí mo máa ń gbà láti yanjú ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi ni wípé mo máa ń pè wọ́n láti bá wọn sọ̀rọ̀ ní ìtubú ìnùbí, mo sì máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìsọ̀rọ̀ ọmọlúàbí. Ọ̀pọ̀ ìgbà ni mo nífẹ̀ẹ́ láti máa bèrè lọ́wọ́ wọ́n ohun tí ó fa ìṣòro tí à ń ní, mo sì máa ríi wípé mo yanjú gbogbo rẹ̀ lọ́kùn ijókan eléyíkéyìí ibi tí irú ìṣòro yìí ti wáyé. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń fẹ́ mọ irú ìṣòro tí wọ́n dojúkọ, tí mo sì máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn lórí ọ̀nà tí a lè gbà láti yanjú èyíkéyìí ìṣòro tí a bá dojúkọ. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń pe àwọn akẹgbẹ́ mi láti yọ fíí ọ̀rọ̀ wé ọ̀rọ̀, mo sì tún máa ń fẹ́ láti gbọ́ èsì láti ọ̀dọ̀ wọn lórí àwọn ohun tí wọ́n lákójá kí n sì lè ríi wípé á àjọ wa ojútùú sí ìṣòro wọ̀nyí. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń fi ẹ̀dùn wọn ọkan wọn háń lórí àwọn àkókò tí a fi ń ṣiṣẹ́ nítorí pé a máa ń lòjú àkókò ìṣẹ̀lọ. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń dá wọn lẹ́kọ̀ọ́ tí mo sì máa ń jẹ́ kí wọ́n mọ̀ wípé níwọ̀n ìgbà tó jẹ́ wípé àwọn ilé iṣẹ́ wa, wọ́n san owó àwọn àfikún àwọn wákàtí wọ̀nyí, ó ṣe pàtàkì fún wa láti ṣiṣẹ́ kí orí wọn yá, káwọn náà lè ríi wípé à ń gbìyànjú agbára wa nípa ti yíyanjú ìṣòro. Lẹ́ẹ̀kan si, mo máa ń pè wọ́n láti bá wọn sọ̀rọ̀ ní ìtubú ìnùbí tí mo sì máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọmọlúàbí kí inú wọn kí ó lè dùn.

Irú bàtà tí mo máa ń wọ̀ jẹ́ bàtà shoe. Mo fẹ́ràn rẹ̀ láti máa wọ̀ nítorí pé ó máa ń dára ní ìgbà tí mo bá ti wọ̀. Gbogbo aṣọ tí mo bá sì wọ̀ papọ̀ pẹ̀lú bàtà yìí, gbogbo wọn ni wọ́n máa ń dúró dáadáa. Ara àwọn ǹkan tí mo tún fi fẹ́ràn bàtà shoe wíwọ́ ni wípé àwọn ìgbà mìíràn lè wà tó lè fa kí ènìyàn rìn ní àárín ibi iṣẹ́. Eléyìí lè, eléyìí yóò mú kí ènìyàn lọ sí ibì kan láti ibì kan sí èkejì kí ó rọrùn. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni ìjàmbá lè ṣẹlẹ̀ tí ó lè yá sí wípé a ní láti sa eré. Nípa wíwọ̀ bàtà shoe, eléyìí yóò lè jẹ́ kí n sa eré dáadáa, yóò sì dènà àti máa jẹ́ kí n lè gbé ẹsẹ̀ dáadáa. Ìdí sì niyì tí mo fi máa ń wọ bàtà shoe ní gbogbo ìgbà tí mo sì fẹ́ràn rẹ̀. Oríṣiríṣi aṣọ tí mo bá wọ̀ náà ni ó ń bá lọ. Í bá jẹ́ aṣọ ìbílẹ̀ tàbí aṣọ, aṣọ ìgbàlódé, gbogbo rẹ̀ náà ni ó ń bá shoe yìí lọ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Mo fẹ́ràn láti máa tètè jí nítorí pé iṣẹ́ mi gba kí n tètè dé ọ́fìsì. Mo máa ń jí ní agogo márùn ún ìdájí. Lẹ́yìn tí mo bá ti jí, mo fẹ́ràn láti gbàdúrà. Mo sì fẹ́ràn láti se eré ìdárayára ranpẹ́. Lẹ́yìn èyí, mo sì fẹ́ràn láti se tíì kékeré tàbí kọfí. Eléyìí yóò fún mi ní okun láti lè dáná oúnjẹ tí mo sì máa rí wípé mo tètè lọ wẹ̀ kí n lè múra ibi iṣẹ́. Mo máa ń tètè dé ibi iṣẹ́ kí aago mẹ́jọ òwúrọ̀ tó lù. Nítorí wipé aago mẹ́jọ ni iṣẹ́ máa ń bẹ̀rẹ̀ ní ọ́fìsì, mo sì máa ń fẹ́ kí n ti wà ní ibi iṣẹ́ kí aago mẹ́jọ tó lù. Lóòótọ́, ọ̀pọ̀ ìgbà mìíràn ni a ní àdojúkọ nípa ọkọ̀ nítorí pé kì ń ṣe gbogbo ìgbà ni mo máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lọ sí ibi iṣẹ́. Ọ̀pọ̀ àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé mo máa ń wọ ọkọ̀ ní ibùdókọ̀ ero nítorí ojú ọ̀nà tó lọ sí ilé iṣẹ́ mi kò dára tó dáadáa. Eléyìí sì sokùnfa bí mi ò kí ń ṣe gbé ọkọ̀ lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ríi wípé tí mo bá fẹ́ rí i dájú wípé mo tètè dé ibi iṣẹ́, mo máa ní láti tètè jí ní kùtùkùtù kí n lè ṣe ohun gbogbo tó tọ́ àti eléyìí tó yẹ kí àkókò mi kí ó máa ba à lọ ju aago mẹ́jọ lọ tí màá fi dé ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Nítorí pé mo jẹ́ ẹni tó súnmọ́ ọ̀gá àgbà ilé iṣẹ́, gbogbo ìgbà ni mo sì máa ń jábọ̀ àwọn iṣẹ́ fún ọ̀gá àgbà ilé iṣẹ́ wa. Mo máa ń kọ àwọn ìròyìn nípa àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ní ibi iṣẹ́, mo sì máa ń kọ nípa oríṣiríṣi ọ̀nà tí a ń gbà ṣe àwọn iṣẹ́ wa, oríṣiríṣi àkójọpọ̀ àwọn ọjà tí a tà àti àwọn ìdókòwò wa àti àwọn oríṣiríṣi ìbá sọ̀rọ̀ tí a bá àwọn ilé iṣẹ́ káàkiri káàkiri sọ àti gbogbo àwọn nǹkan tí a ń ṣe ní ilé iṣẹ́ wa. Gbogbo wọn pátápátá ni mo máa n ko sílẹ̀ látí fi le sàlàyé fun ọgá ilè iṣẹ. Mo máa ń kọ wọ́n nítorí pé ó jẹ́ ara ọ̀nà láti mọ ibi tí nǹkan de dúró àti ibi tí a bá ṣẹ́dé, ó tún máa ń jẹ́ kí a ní àfojúsùn àwọn nǹkan tí a fẹ́ ṣe. Gbogbo àwọn agbègbè ibi tí ó ní ílò ìtẹ̀síwájú àti ibi tí ó nílò àfikún iṣẹ́, gbogbo rẹ̀ náà ni mo máa ń kọ ní ìkọ ìròyìn láti kà fún ọ̀gá àgbà ilé iṣẹ́. Àti wípé nígbà tí a bá pẹ àpéjọ ìpàdé láti bá àwọn ènìyàn sọ̀rọ̀, yó ò lè rọrùn láti ka ìròyìn yìí fún wọn. Idì pátákì sílẹ̀ tí mo fi máa ń kọ gbogbo àwọn nǹkan yìí sílẹ̀ tí a sì ń kà á fún àwọn akẹgbẹ́ wa ní ibi iṣẹ́.

Rárá o, mi ò lo etí mi rárá nítorí pé mo kórìíra gbogbo irú àwọn ìwà yìí. Mi ò nífẹsí ká máa lu etí nítorí wípé ọkùnrin ni mí, mi ò kí ń ṣe obìnrin. Obìnrin ni óò dára, tí ó sì yẹ fún láti máa lu etí sùgbọ́n kò tọ̀nà kó sì tọ́ fún ọkùnrin láti lu etí rẹ̀. Lóòótọ́ ọ̀pọ̀ àwọn ọkùnrin ló wà tó jẹ́ wípé wọ́n máa ń lu etí wọn, tí mo sì lérò wípé eléyìí kò bójú mú, tó kò sì buyì kún ọkùnrin rárá. Ó tilẹ̀ lòdì sí òfin ilẹ̀ Yorùbá àti àṣà ilẹ̀ Yorùbá pẹ̀lú. Ó lòdì sí wọn pátápátá láti wípé kí ọkùnrin kí ó lu etí. Irúfẹ́ àwọn ọkùnrin tó bá ń lu etí, wọ́n jẹ́ ènìyàn tí àwọn ènìyàn kò kín sábà kà sí ọmọlúwàbí ní àwùjọ àwọn ènìyàn. Lóòótọ́ lóde òní, àwọn ẹni, àwọn ọkùnrin, ti rí etí lílu bí i òge, tàbí àṣà ṣíṣe. Ṣùgbọ́n tí eléyìí sì jẹ́ wípé kò bójú mú tó rárá tí kò sì ba àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mu. Lílu etí fún ọkùnrin ní ṣe ló dàbí wípé ènìyàn ń, ènìyàn ń sọ fún Ọlọ́run wípé kò dá òun dáadáa látàrí wípé kò fi etí lílu fún un. Nítorí náà ni mo ṣe kórìíra gbogbo irú àwọn ìwà bẹ́ẹ̀ tí mo sì lòdì sí wípé kí ọkùnrin máa lo etí rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé ori fọ́ọ̀nù. Lóòótọ́, ó jẹ́ ara ọ̀nà láti jẹ́ kí gbogbo àwa tí a fẹ́ ṣe ìpàdé kí a wà ní ojú kan kí a sì lè fi ohùn sọkan pẹ̀lú. Eléyìí tún máa ń dáàbòbò àkókò àti ìpéjọpọ̀ inú ibi tí a fẹ́ lò. Ó ṣe pàtàkì láti wà ní ojú kan pẹ̀lú àwọn ènìyàn mi nígbà tí a bá ń ṣe ìpàdé ori fọ́ọ̀nù. Ọ̀nà àkọ́kọ́ tí mo fi fẹ́ràn ìpàdé ori fọ́ọ̀nù ni wípé kò ní sí wípé a jókòó ti ara wa tàbí bóyá a ṣẹ̀ṣẹ̀ ń wá gbọ̀ngàn ńlá tí a lè lò fún ìpàdé tàbí bóyá a nílò àga tàbí tábìlì fún ìpàdé tí a fẹ́ ṣe. Ó sì tún máa ń jẹ́ kó rọrùn fún oníkálukú láti wà ní ibi tí ó bá wù yá là, ènìyàn wà ní ọ́fíìsì ni tàbí ènìyàn wà ní inú ilé. Oríṣìíríṣìí àwọn ǹkan ni ènìyàn ṣì lè máa ṣe pẹ̀lú. Ènìyàn ti ẹ̀ lè mú omi tàbí kí ó jẹ ìpápánu ní àkókò ìpàdé ori fọ́ọ̀nù. Eléyìí ni ó ṣì fa tí mo fi nífẹ̀ẹ́ ìpàdé ori fọ́ọ̀nù dáadáa nítorí pé ó ń fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti wà ní ibi tí ó bá wùmí láti wà nínú ìpàdé náà.

Mo máa ń ní oṣù kan fún ìsinmi ní ọdọọdún. Nígbà tí mo bá ti gba holiday liifu mi, wọ́n máa fún mi ní oṣù kan láti lọ sinmi ní ilé ní ọdọọdún. Eleyìí sì jẹ́ ìdùnnú àti ìwúrí fún mi pẹ̀lú láti lo àkókò náà dáadáa. Ọ̀pọ̀ oríṣìíríṣìí àwọn nǹkan ni mo máa ń ṣe ní àkókò ìsinmi yìí. Mo máa ń lọ sí oríṣìíríṣìí ìletò. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí mo ṣì lè rìn ìrìnàjò ìgbafẹ́ lọ sí orílẹ̀ èdè mìíràn ní àwọn ilẹ̀ Áfríkà nítorí mo ní ọ̀pọ̀lọpọ̀ ààyè láti fi ṣe àbẹ̀wò sí oríṣìíríṣìí àwọn ìlú àti àwọn ìletò àti àwọn orílẹ̀ èdè. Eleyìí sì máa ń tu ọkàn mi nínú ó sì máa ń tu ọkàn mi lára. Wọ́n máa ń fún mi ní ìbàlẹ̀ àyà, ó sì fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ààyè láti sinmi àti láti ṣe àbẹ̀wò sí àwọn ojúṣe ìsẹ̀ǹbáyé ní oríṣìíríṣìí àwọn orílẹ̀èdè kọ̀ọ̀kan tí mo bá ṣe àbẹ̀wò sí. Lóòótọ́, ọ̀pọ̀ ìgbà mìíràn wà tí ó jẹ́ wípé mo lè má mú àwọn mọ̀lẹ́bí mi lọ, tó jẹ́ wípé èmi nìkan ni mo máa lọ sí àwọn ìlú orílẹ̀ èdè Áfríkà wọ̀nyí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ní holiday ìsinmi lẹ́yìn ọdọọdún yìí, mo máa rí dájú wípé ẹ̀ẹ̀kọ̀kan mo máa mú àwọn mọ̀lẹ́bí mi jáde lọ sí ibùdó ìgbafẹ́ kí a lọ dárayá, kí a sì jẹ ìgbádùn ara wa. Lóòótọ́, àwọn ọ̀pọ̀ ìgbà mìíràn wà tó ṣe wípé wọ́n lè pè mí fún iṣẹ́ ní pàjáwìrì. Ṣùgbọ́n ní èyíkéyìí ìgbà tàbí àkókò tí wọ́n bá fi pè mí wá lẹ́yìn tó jẹ́ wípé mo wà nílé fún ìsinmi, wọ́n máa san owó àkókò tí mo bá lò pẹ̀lú wọn ní ibi iṣẹ́. Wọ́n tun máa ń fún mi ní owó tó ju owó lọ dáadáa nítorí wọ́n mọ̀ wípé mo gbọdọ̀ ó yẹ kí n wà ní ilé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. Wọ́n sì máa ń ti torí ilé yìí san owó gidi dáadáa fún mi. Mo máa ń jẹ ìgbádùn ìsinmi lẹ́nu iṣẹ́ mi dáadáa nítorí wípé oṣù kan gbákò ni mo ní láti sinmi ní ọdọọdún.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Nítorí pé ó ṣe pàtàkì láti jẹ oúnjẹ tó lérò fún ìlera ju wípé kí a máa jẹ oúnjẹ tí kò ṣe ànfààní fún ara, tí kò sì fún ìlera wa ní agbára sí. Oúnjẹ tí ènìyàn bá ń jẹ ni yóò ṣokùnfà bí ènìyàn tí ṣe lè lo ìgbà pẹ́ tó ní inú ayé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà tó jẹ́ wípé wọn kì ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Ẹ̀lòmíràn tilẹ̀ wà tó jẹ́ wípé nǹkan tí wọ́n bá rí ni wọ́n ń jẹ. Wọn kò tilẹ̀ fẹ́ mọ̀ bóyá ó dára fún ara wọn tàbí kò dára fún ara wọn tí eléyìí kò sì bojú mu rárá. Nítorí pé inú àgọ́ ara wa ń bèrè fún oúnjẹ tó lérò fún ìlera, ó sì ń bèrè fún nǹkan tó wà ní ìmọ́tótó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ mìíràn náà ló jẹ́ wípé ọ̀nà tí wọ́n fi ń pèsè wọn, ó jẹ́ ọ̀nà tí kò bá ojú mu tó sì jẹ́ wípé ẹ̀gbin máa ń pọ̀ níbi tí ẹlòmíràn tí ń dáná oúnjẹ. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ni ó lè tara kí ènìyàn máa jẹ oúnjẹ tí kò ní ìlera, tí kò sì ní èrò kankan fún ìlera. Ó ṣe pàtàkì láti wà ní ìmọ́tótó nígbà tí a bá ń ṣe oúnjẹ tí a fẹ́ jẹ kí àyíká ibi tí a ti ń dáná oúnjẹ kí ó rẹwà. Gbogbo àwọn ǹkan tí a sì ń lò fún nǹkan ìdáná náà kí ó wà ní mímọ́. Kí a rí dájú wípé a kò fún oríṣìíríṣìí àwọn ìdọ̀tí tàbí ẹ̀gbin láàyè láti súnmọ́ ibi tí a ti ń dá iná oúnjẹ. Nítorí náà, mo máa ń mọ̀ rí dájú wípé mo ṣe ìmọ́tótó dáadáa, mo sì ń ṣe àwọn oúnjẹ tó lérò fún ìlera láti jẹ ní gbogbo ìgbà tí mo bá ti ń dáná oúnjẹ tí mo fẹ́ jẹ.

Ọ̀nà tí mo máa ń gbà ṣe àkópọ̀ fún ìrìnàjò ni pé, mo máa ń rí dájú wípé gbogbo àwọn nǹkan tí mo fẹ́ lò ní ìrìnàjò, gbogbo wọn náà ni mo ti kó sílẹ̀ lẹ́yọkọ̀kan kó tó di ọjọ́ ìrìnàjò. Nítorí mo mọ̀ wípé mo lè gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Eléyìí ló sì máa ń fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti kó gbogbo àwọn nǹkan tí mo fẹ́ lò ní ìrìnàjò sílẹ̀ kó tó di ọjọ́ ìrìnàjò. Nítorí pé wọ́n ti máa ń pa lówe wípé kò yẹ kó di ojo àjò ká tó máa ree ekana. Ìdí sí ní yìí tí mo fi máa ń múra sílẹ̀ dé ọjọ́ kí ìrìnàjò kí ó tó dé. Mo máa ń gbìyànjú láti mú aṣọ òtútù mi lọ́wọ́. Mo sì máa ń gbìyànjú láti mú ìbọ̀sẹ̀ lọ́wọ́. Oríṣiríṣi àwọn ohun èlò pátápátá ni mo máa ń gbìyànjú láti mú lọ́wọ́. Nítorí pé oríṣiríṣi àwọn nǹkan ni ó lè jẹ jáde ojú ọjọ́ tí lè yí padà pẹ̀lú. Nítorí ìdí èyí ni mo sì máa ń gbìyànjú láti múra oríṣiríṣi àwọn nǹkan. Ó ṣiṣẹ́ pàtàkì náà kí a ó wò wípé bí ìrìnàjò náà ti ṣe rí yóò le gbà wá tó àkókò mélòó. Eléyìí yóò sì jẹ́ kí a mọ iye àwọn nǹkan tí a ó mú lọ́wọ́ fún ìrìnàjò náà. Ó ṣe pàtàkì láti múra sílẹ̀ fún ìrìnàjò dáadáa kó má bà á di wípé a ó kábàámọ̀ wípé kíló dé tí a kò múra fún ìrìnàjò yìí tí a kò sì mú àwọn nǹkan tí ó yẹ lọ́wọ́ fún irú ìrìnàjò náà.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Mo ti ń gberò tipẹ́ láti lè gba transfer lọ sí ìlú mìíràn láti lè lọ ṣiṣẹ́ ní ìlú mìíràn. Mo fẹ́ràn láti máa mọ oríṣìíríṣìí àwọn ìlú. Eléyìí yóò fún mi ní ọorẹ ọ̀fẹ́ àti àǹfààní láti mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú káàkiri káàkiri orílẹ̀ èdè yìí. Ó sì tún máa ń fún ni ní ọorẹ ọ̀fẹ́ àti àǹfààní náà láti kọ́ nípa àṣà àti ìṣe oríṣìíríṣìí àwọn ìlú tí mo bá gbé. Eléyìí sì máa n jẹ́ ìwúrí fún mi nípa àwọn ohun tí mo ti kọ́ àti àwọn ohun tí mo ti mọ̀ nípa oríṣìíríṣìí àwọn ìlú. Lóòótọ́, ó máa ń nira fún ènìyàn láti kúrò láti ìlú kan lọ sí ìlú mìíràn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdojúkọ àti àwọn ìṣòro ni ènìyàn yóò kọ́kọ́ dojúkọ. Nítorí pé ibi tí a ti wà, àwọn ènìyàn ti mọ̀ wà dáadáa. Ṣùgbọ́n nígbà tí a bá ti ṣí ipò padà lọ sí ìlú mìíràn, a ó jẹ́ ènìyàn tuntun tí yóò sì máa wò ó bí òun ti ṣe lè lo ìgbé ayé tí yóò bá ti ìlú tí ènìyàn ṣẹ̀ṣẹ̀ dé mú. Ẹ̀eyàn yóò tún máa wà bí òun ti ṣe lè ní ọ̀rẹ́ kan tàbí èkejì tí wọ́n ó jọ máa jíròrò, tí wọ́n ó sì máa ṣe bií ọ̀rẹ́ wọléwọ́de. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni àwọn ẹlòmíràn máa ń kojú ìṣòro ìdẹ́yẹsí nítorí wípé wọ́n kò mọ ẹnikẹ́ni nílùú ìlú tí wọ́n dé. Ṣùgbọ́n eléyìí kò kì n ṣe ààrùn, kò sì ń ṣe àìsàn rárá nítorí pé ó ṣe pàtàkì láti kọ́kọ́ fi ojú àti ara balẹ̀ nípa irúfẹ́ àwọn ènìyàn tí a ó bá dọ́rẹ̀ papọ̀ àti àwọn ènìyàn tí a ó múlọ́rẹ́. Nítorí náà, mo fẹ́ràn láti lọ sí ìlú mìíràn, mo sì ti ní ètò láti lọ sí ìlú mìíràn kí n lè kọ́ nípa àṣà àti ìṣe àwọn ìlú yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ wípé bí mo bá fẹ́ ṣàlàyé àwọn nǹkan fún àwọn akẹgbẹ́ mi bóyá mo ti wà ní ilé, mo máa n pè wọ́n ní ìpè fídíò láti lè fi àwọn nǹkan tí ó yẹ kí wọ́n ṣe láti lè fi hàn wọ́n nípa pípè lórí fídíò yìí. Eléyí sì máa mú kó rọrùn láti ṣàlàyé fún wọn dáadáa láti rí ǹkan tí wọ́n fẹ́ ṣe àti láti rí ọ̀gangan ibi tí wọ́n ti ṣe àṣìṣe tí wọ́n fi nílò ìrànlọ́wọ́ yìí. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń ṣe fídíò call pẹ̀lú ọ̀gá àgbà ilé iṣẹ́ láti bá wọn sọ̀rọ̀ lórí àwọn nǹkan tí a ṣe ní ilé iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ló jẹ́ wípé tí a bá wà nínú ìpàdé tàbí, tàbí àpèjẹ, bóyá ọ̀gá àgbà ilé iṣẹ́ kò sí ní ìpàdé yìí, mo máa gbìyànjú láti pe wọn ní fídíò call kí wọ́n lè rí ibi tí gbogbo wa kórajọ papọ̀ sí láti ṣe ìjíròrò tàbí láti ṣe ìpàdé náà kí àwọn náà lè darapọ̀ nínú ìpàdé náà. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń pe àwọn mọ̀lẹ́bí mi lórí fídíò tí a ó sì jọ sọ̀rọ̀ tí wọ́n ó rí mi dáadáa tí èmi náà yóò sì rí wọn. Eléyìí rọrùn dáadáa pẹ̀lú nítorí pé ó ń fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti gbóhùn ara wa àti láti la tun tìrí ara wa. Èyí sì jẹ́ ọ̀nà tí mo máa ń gbà láti gbádùn àrà mi tí mo sì máa ń gbádùn láti lo àkókò pẹ̀lú wọn nítorí pé ó dára púpọ̀. Fídíò call jẹ́ ọ̀nà tí àwọn ènìyàn ń lò láti ríra wọn níwọ̀n ìgbà tí wọ́n bá wà ní ọ̀nà jíjìn sí ara wọn. Mo máa ń ṣe ìpè fídíò dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára nítorí pé ó ṣe pàtàkì láti dáàbòbò ara wa lọ́wọ́ òòrùn. Nítorí pé ọ̀pọ̀ àwọn ìgbà mìíràn ni ó wà tó jẹ́ wípé àwọn òòrùn tí ó máa ń ràn jẹ́ òòrùn kan tí ó lágbára. Nípasẹ̀ eléyìí ni mo sì fi máa ń múra dáadáa láti fi ìdáàbòbò òòrùn sára. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló ti lẹ́wà tó jẹ́ wípé òòrùn yìí yóò dàbí ìgbà tí iná bá ń ran ènìyàn lára tí eléyìí sì léwu púpọ̀ fún àgọ́ ara wa. Nítorí pé bí òòrùn bá pọ̀jù ní ara, o leè fa àìsàn ibà fún ara. Eléyìí sì jẹ́ ọ̀nà tí a fi gbọdọ̀ mú o jú tó ara wa láti lè má fun ní ààyè láti gba òòrùn púpọ̀ wọlé kí a lè dènà àìsàn ibà tí ó jẹyọ láti ara òòrùn tó gbóná janjan. A tún lè gbìyànjú láti dáàbòbò ara wa nípa lílo umbrella nígbà tí òòrùn bá ń ràn kí a lè dáàbòbò orí wa láti lè má jẹ́ kí òòrùn kí ó pa orí wa tàbí èyíkéyìí ẹ̀yà ara wa. Níwọn ìgbà tí a bá ti dáàbòbò ago ara wa, kò ní leè fún ibà tí ó jẹyọ láti ara òòrùn ní ààyè láti wọ̀ ara wa tí a ó sì wà ní àlàáfíà pípé tí inú wa yóò sì dùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ wípé kò sí ààrùn kan tàbí àìsàn kankan tí ó lè ti ara òòrùn tó gbóná janjan wọlé sí àgọ́ ara wa.

Ọ̀nà tí mo máa ń gbà láti ríi dájú wípé ọjà mi dára ni wípé mo máa ń kàn sí àwọn oníbàárà mi láti gbọ́ láti ọ̀dọ̀ wọn nípa àwọn irúfẹ́ ọjà tí wọ́n fẹ́. Nítorí pé wọ́n sún mọ́ àwọn oníbàárà kéékèèké, nítorí náà ni ó ṣe ṣe pàtàkì láti gbọ́ láti ọ̀dọ̀ wọn irúfẹ́ àwọn nǹkan tí wọ́n fẹ́. Mo sì máa ń ríi dájú wípé bí mo bá fẹ́ ra ọjà, mo máa ń gbìyànjú láti wo quality àwọn ọjà yí, mo sì tún máa ń gbìyànjú láti wo expiry date ti àwọn ọjà tí mo fẹ́ rà. Eléyìí ṣe pàtàkì dáadáa nígbà tí ó jẹ́ wípé a ní àwọn oníbàárà tí wọ́n mọ rírì àwọn nǹkan tí à ń kó wọlé fún wọn. Ó sì ṣe pàtàkì láti ríi wípé nǹkan tí à ń rà ó dára. A sì ń gbọ́ ìròyìn láti ọ̀dọ̀ wọn lóòrèkóòrè lórí àwọn eyíkéyìí ọjà tí wọ́n bá rà. Mo tún máa ń gbìyànjú láti fi àyè sílẹ̀ fún ìbéèrè àwọn oníbàárà láti lè jẹ́ kí wọ́n bèèrè àwọn ohun tí ó bá ń takókó nínú wọn tàbí àlàyé lórí àwọn ọjà tí kò bá ye wọn rárá. Eléyìí máa mú inú dídùn wá fún àwọn oníbàárà ó sì máa jẹ́ kí ọkàn wọn balẹ̀ wípé àwọn ọjà tí wọ́n bá rà ní ọ̀dọ̀ mi máa jẹ́ ọjà tí ó jẹ́ ọjà tó dára, tí wọ́n sì ní ìfọ̀kànbalẹ̀ wípé bí ohunkóhun tilẹ̀ rújú tàbí bí ohunkóhun kò bá ti èlò déédéé, àwọn ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti fi èrò wọn àti láti ṣàlàyé àwọn kùdẹ̀kùdẹ̀ tí ọjà náà ní. Eléyìí sì jẹ́ kí a wà pẹ̀lú ìbáṣepọ̀ tí ó gún mọ́ tí à sì ń ríi dájú wípé gbogbo àwọn ọjà tí à ń kó fún wọn ni ó jẹ́ eléyìí tí ó dára.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló jẹ́ wípé mo máa ń gun kẹ̀kẹ́ láti ìlú kan sí èkejì. Ó sì jẹ́ àwọn eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe. Nítorí pé láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo ti kọ́ bí a ti ń gun kẹ̀kẹ́, tí mo sì máa ń gun kẹ̀kẹ́ lọ sí ilé ìwé. Nítorí ilé ìwé tí mo lọ ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama jẹ́ ilé ìwé tí ó jìnnà sí ilé dáadáa, tí eléyìí sì fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti kọ́ kẹ̀kẹ́ gígùn nígbà tí àwọn òbí mi tí wọ́n ra fún mi. Ó tún jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí mo máa ń fi ṣeré ìdárayá ní ọjọ́ ìsinmi iṣẹ́. Nítorí pé mo fẹ́ràn láti máa ṣe ìdárayá dáadáa, kẹ̀kẹ́ gígùn sì jẹ́ ọ̀kan nínú àwọn ohun èlò tí mo máa ń lò láti ṣeré ìdárayá. Mo fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́ láti ìlú kan sí èkejì láti lè jẹ́ kí ń rí ìrírí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àyíká àti agbègbè ìlú tí mo wà. Ìlú tí mo bá ṣi ṣe àbẹ̀wò sí lónìí, mo máa rí dájú wípé mo rin ìlú náà dáadáa, kí n rí àwọn nǹkan tí ó wà nínú ìlú náà àti bí wọ́n ti ṣe ń wùwà sí, àti àṣà wọn bóyá ó tilẹ̀ yàtọ̀ sí àṣà ìlú tí mò ń gbé. Eléyìí ṣì máa ń fún mi ní ìwúrí àti ìbàlẹ̀ ọkàn wípé mo ní èrò, mo sì lè mọ̀ bí àyíká àti agbègbè ìlú tí mo wà ṣe rí. Ọ̀pọ̀ ìgbà náà ló sì jẹ́ wípé mo máa ń gun kẹ̀kẹ́ lọ sí àwọn ìlú tí ó jìnnà. Lóòótọ́, ó lè jẹ́ ìpèníjà, ṣùgbọ́n ó jẹ́ ara àwọn ọ̀nà láti ṣe eré ìdárayá àti ó tún jẹ́ ara àwọn ọ̀nà láti mọ ìlú káàkiri káàkiri ní àwọn ìletò tí ó yí mi ká.

Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi jẹ́ ọ̀sẹ̀ tí ó kọjá ní ọjọ́ ìsinmi iṣẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ó ṣẹlẹ̀ wípé a pàdé ní ilé oúnjẹ ìgbàlódé kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí. Bí mo ti ń gbèrò nínú ọkàn mi wípé mo fẹ́ mọ bí ilé oúnjẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ṣe rí, mi ò mọ wípé bẹ́ẹ̀ náà ló rí ní ọkàn àwọn ọ̀rẹ́ mi kan. Nítorí náà ni mo ṣe gbìyànjú láti kàn sí ilé oúnjẹ ìgbàlódé náà tí àwọn náà sì wà gẹ́gẹ́ pẹ̀lú. Ó jẹ́ ohun ìyàlẹ́nu fún àwa mẹ́tẹ̀ẹ̀ta nígbà tí a dédérinà pàdé ara wa. A ò sì ní appointment pẹ̀lú ara wa pẹ̀lú. Ó kàn jẹ́ coincidence ni nígbà tí a pàdé ara wa. Eléyìí sì mú kí inú àwa mẹ́tẹ̀ẹ̀ta dùn yàtọ̀ nítorí pé ó pẹ́ tí a ti ríra mọ. A sì lo àǹfààní àti àkókò náà láti jọ jẹun papọ̀, láti jírórò lórí ọ̀pọ̀lọpọ̀ ohun tí a ti ṣe sẹ́yìn nígbà tí a ti ya ara wa fún ọjọ́ pípẹ́. A tún jọ lọ sí àwọn ibòmíràn láti lọ jẹ ìgbádùn ara wa nítorí pé ó pẹ́ tí a ti ríra wa kẹ́yìn. Ó jẹ́ nǹkan ìwúrí ó sì jẹ́ nǹkan ìdùnnú ní ọjọ́ náà tí a pàdé ara wa. Nítorí àti miisi ara wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó ti ṣẹlẹ̀ láti ìgbà tí a sì ti ya ara wa pẹ̀lú tí a ṣe sọ díẹ̀ nínú àwọn nǹkan tí a ti lòjúkọ yálà bóyá lẹ́nu iṣẹ́ wa tàbí nípa ìgbé ayé wa tàbí nípa ìgbéyàwó wa. Eléyìí jẹ́ ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ fún àwa mẹ́tẹ̀ẹ̀ta wípé àti ẹ̀ rí ara wa láti fi ìdùnnú wa hàn àti láti ti jọ jẹun papọ̀ bí a ti ń ṣe tẹ́lẹ̀ nígbà tí a wà ní ilé ìwé.

Bẹ́ẹ̀ni, mo máa ń sèwádìí àwọn alábàásisẹ́pọ̀ mi nítorí pé ó ṣe pàtàkì láti máa ṣèwádìí bí wọ́n ti se ń ṣiṣẹ́ sí, àti irú ènìyàn tí wọ́n jẹ́ pàápàá àti bí wọ́n ti máa ń kárà mọ́ ásìkí iṣẹ́ wọn sí. Ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ mìíràn ló wà tó jẹ́ wípé wọ́n ya ọ̀lẹ, ọ̀pọ̀lọpọ̀ ya òròjú, ọ̀pọ̀lọpọ̀ sì ya onímẹlẹ́. Nítorí náà ni ó se se pàtàkì láti máa se ìwádìí wọn lọ́kan o jọkan. Àwọn òṣìṣẹ́ mìíràn tilẹ̀ wà tó jẹ́ wípé ọ̀nà láti, láti ṣe fraud ni wọ́n máa ń wá. Nítorí náà ni wíwádìí òṣìṣẹ́ lóòrèkóòrè ṣe ṣe pàtàkì. Lóòótọ́ kì ń ṣe gbogbo wọn ni ó ní ìwà ìbàjẹ́ lọ́wọ́. Ọ̀pọ̀ nínú wọn ni ó jẹ́ òṣìṣẹ́ dáradára tí wọ́n sì ní ìfọkànsìn tóotọ́ tí wọ́n sì ń se ohun tó tọ́ àti ohun tó yẹ. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni ó wá láti iléeré tí wọ́n sì ń mú ìwà ọmọlúwàbí wọ̀ nígbà tí wọ́n dé ilé iṣẹ́. Lóòótọ́ a kò le sàláì má ri àwọn tí ó jẹ́ ẹni tí ó dára ní ẹnu iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ wípé nípa síse ìbàjẹ́ tàbí nípa kíkó ẹrù ibi iṣẹ́ lọ sí ilé ni wọ́n wà fún tí eléyìí kò sì bojú mu. Ọ̀pọ̀ ló wà nínú wọn tó jẹ́ wípé kí wọ́n máa sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn ni iṣẹ́ tiwọn. Ọ̀pọ̀ tilẹ̀ wà nínú wọn tó jẹ́ wípé kan máa pẹ́ dé ibi iṣẹ́ ni wọ́n yàn láàyò. Nítorí náà ni ó ṣe ṣe pàtàkì láti máa ṣe ìwádìí wọn. Mo tún máa ń sèwádìí lọ́kùnkúndùn lórí iṣẹ́ tí wọ́n bá ń ṣe, lórí bí wọ́n ṣe ń tọ́jú fáìlì wọn àti bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ wọn sí. Ó se pàtàkì láti máa wádìí wọn dáadáa láti lè jẹ́ kí a rí ìdí òkodòro àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ wọn dáadáa àti àwọn tí wọn ò ṣe iṣẹ́ wọn dáadáa.

Ọ̀nà tí mo máa ń gbà yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ni wípé, mo máa ń gbìyànjú láti wo kín ni ìṣòro tí ó ṣẹlẹ̀ gangan sí ẹ̀rọ ayárabíàṣá yìí. Eléyìí ni ó sì máa fún mi ní àǹfààní láti mọ nǹkan tí mo fẹ́, ìṣòro tí mo fẹ́ dojúkọ nípa àtúnṣe rẹ̀. Ọ̀pọ̀ igba mìíràn ni mo máa ń wo orí Íńtánẹ́ẹ̀tì láti mọ irú àtúnṣe tí mo lè ṣe sí ẹ̀rọ ayárabíàṣá yìí. Lóótọ́ orísìírísìí àwọn ìṣòro ni ó lè jẹjáde lórí ẹ̀rọ ayárabíàṣá. Bí àwọn ìṣòro àìní ààyè kúkúń tó, bí àwọn ìṣòro anti, bí àwọn ìṣòro bí virus àti àwọn ìṣòro software tuntun mìíràn. Ṣùgbọ́n kí n tó dáwọ́lé àti yanjú èyíkéyìí ìṣòro, mo ní láti kọ́kọ́ ríi wípé irú ìṣòro wo ni ẹ̀rọayárabíàṣá yìí ní. Tí ó bá jẹ́ wípé ìṣòro tí mo mọ̀ wípé ọwọ́ mi ò lè kàá ni, mo mọ̀, mo máa pe àwọn onímọ̀ ẹ̀rọ tí ó ń tún ẹ̀rọ ayárabíaṣá ṣe. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé eléyìí tí mo lè wójútú sí ìṣòro rẹ̀, mo máa gbìyànjú láti sa gbogbo ipá mi bóyá lórí software tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ fi ṣi, tàbí lórí virus, tàbí lórí àwọn ààyè tí kò sí lórí ẹ̀rọ ayárabíàṣá. Mo máa gbìyànjú láti delete àwọn fáìlì tí kò wúlò mọ́ tàbí tí mo ti fipamọ́ sí orí flash drive. Eléyìí máa ń fún mi ní àǹfààní láti mọ̀ ntọ̀ tọ̀ láti ṣe àti ọ̀nà tí ó rọrùn láti yanjú ìṣòro tí ẹ̀rọ ayárabíàṣá yìí ní.

Ọ̀nà tí mo máa ń gbà kojú àwọn ìṣòro ní ìṣe ni wípé mo máa ń kọ́kọ́ fi ara mi balẹ̀. Mo sì máa ń ṣe àwọn ìwádìí tó tọ́ lórí àwọn èyíkéyìí ìṣòro. Nítorí pé ó ṣe pàtàkì láti fi ara balẹ̀ dáadáa láti wo ọ̀nà tí ìṣòro náà gbà wọlé, kí a sì lè mọ ọ̀nà tí ó rọrùn láti kojú ìṣòro yìí. Ó lè jẹ́ ìṣòro lórí àwọn òṣìṣẹ́ tàbí ìṣòro lórí àwọn ohun èlò ilé iṣẹ́ tàbí lórí ìṣòro àwọn ọjà tí à ń kó wọ ilé iṣẹ́ wa. Tó bá ṣe pé lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ni, mo máa ń gbìyànjú láti pè wọ́n, láti bá wọn sọ̀rọ̀, láti gbà wọ́n níyànjú àti láti fi ààyè sílẹ̀ fún ìbéèrè kí wọ́n lè béèrè nǹkan tí wọ́n ń dojú kọ. Kí a sì lè jọ jijọ bọ̀wọ̀ papọ̀ láti wá ojútùú sí ìṣòro náà. Tó bá ṣí ṣẹ́ lórí àwọn ohun èlò ilé iṣẹ́ wa ni, bóyá lórí fóònù tí a fi ń pe àwọn ọ́fíìsì káàkiri tàbí tó bá jẹ́ pé lórí àwọn kọ̀m̀pútà ẹ̀rọ ayára bí àṣá wa tàbí bóyá àwọn ọjà tí a kó wọlé. Tó bá jẹ́ lórí àwọn fóònù tí a fi ń pe àwọn ọ́fíìsì kéékèèké, mo máa ń rí dájú wípé mo kan sí ọ̀gá àgbà ilé iṣẹ́ kí a jíjọ̀ sọ àṣọyépọ̀ kí a jọ s'àsàrò lórí àwọn ọ̀nà tí a ó gbà yanjú àwọn ìṣòro yìí. Eléyìí yóò sì fún mi ní oore ọ̀fẹ̀ àti àǹfààní láti mọ nǹkan tó kàn láti yanjú ìṣòro yìí. Bóyá a ó pe àwọn onímọ̀ ẹ̀rọ tí ó ń tún wọ́n ṣe tàbí bóyá ó ní àwọn nǹkan tí a lè ṣe, a lè kọ́kọ́ yẹ̀wò láti ṣe àtúnṣe sí àwọn fóònù yìí. Tó bá ṣiṣẹ́ nípa ẹ̀rọ ayára bí àṣá ni, mo máa ń gbìyànjú láti kọ́kọ́ wo orí Íńtánẹ́ẹ̀tì kí n wo irú èyíkéyìí ìṣòro tí à ń dojú kọ nípa ẹ̀rọ ayára bí àṣá yìí. Lẹ́yìn tí mo bá sì ti ṣe ìwádìí lórí Íńtánẹ́ẹ̀tì tí mo ti rí àwọn àrídájú ohun kọ̀ọ̀kan tí mo lè lò láti ṣe àtúnṣe sí àwọn ìṣòro yìí, mo máa gbìyànjú láti lò gbogbo agbára àti ipá àti ẹ̀kọ́ tí mo ti kọ́ lórí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì yìí láti ṣe àtúnṣe. Tí mo bá ti wá rí wípé agbára àti tún àwọn kìnní yìí ṣe kò sí, mo máa gbìyànjú láti pe àwọn onímọ̀ ẹ̀rọ tí ó ń tún ẹ̀rọ ayára bí àṣá ṣe. Ni àkótán, mo máa ń fọwọ́ sowọ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn ènìyàn láti kojú ìṣòro tí à ń dojú kọ lẹ́yìkéyìí ìsọ̀rí tí ìṣòro náà ti yẹ jáde.

Omi tí mo máa ń mu lójúmọ́ pọ̀ tó ìgò mẹ́rin. Mo fẹ́ràn láti máa mu omi dáadáa, mo sì fẹ́ràn láti jẹ́ kí omi tí mo ń mu kí ó pọ̀ dáadáa. Nítorí pé nípa mímu omi, ó ń fọ àwọn oríṣiríṣi àwọn ẹ̀yà ara wa, ó ń fọ àwọn ìdọ̀tí kúrò ní ara wọn. Lóòótọ́, mímu omi ní ẹnu ìṣẹ́ púpọ̀ ju lè fà á kí a máa dìde láti lọ máa tọ̀. Nítorí náà, mo máa ń ṣọ́ra láti mu omi púpọ̀ nígbà tí mo bá wà ní ẹnu ìṣẹ́. Eléyìí yóò sì pínwọ́ a tí màá dìde lọ sí ilé ìgbọ̀nsẹ̀ láti lọ máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Ṣùgbọ́n bí ó bá ṣe wípé mo wà ní ilé, mo máa ń gbìyànjú láti mu omi dáadáa. Nítorí pé ó wúlò fún àgọ́ ara wa, ó sì ń dènà oríṣiríṣi àwọn àìsàn. Mímu omi ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọ́rgán inú ara bí i kidney àti liver. Gbogbo àwọn wọ̀nyí ni wọ́n nílò omi dáadáa, wọ́n sì ń fẹ́ láti máa wà nínú omi. Tí ènìyàn kò bá ń mu omi dáadáa, ó máa ń fa oríṣiríṣi àìsàn bíi kí orí máa fọ́ni, bíi kí kidney máa ní, máa ní oríṣiríṣi àwọn kùdìẹ̀kùdìẹ. Nítorí náà ni ó ṣe ṣe pàtàkì láti máa mu omi dáadáa. Mo sì máa ń gbìyànjú láti mu omi tó tó bí ìgò mẹ́rin lójúmọ́. Mo máa ń gbé omi sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi tí mo bá ń lọ sí ibiṣẹ́. Bí mo bá sì ń sùn pẹ̀lú lórí ibùsùn mi, mo máa ń gbìyànjú láti gbé omi sórí ìbùsùn mi tí mo bá fẹ́ sùn ní alẹ́. Eléyìí fún mi ní ọre ọ̀fẹ́ àti àǹfààní láti mu omi bí mo bá dàjí wá láti ojú òòrùn, kí elèyii lẹ́ ran mi lọ́wọ́ láti sun òòrùn àsúndọ̀kan kí ó sì fún ọkàn mi ní ìtura àti ìfọ̀kànbalẹ̀ tí ó péye.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi jẹ́ àmì ìràwọ̀ erùpẹ̀ eruku tí à ń pè ní Capricorn. Ó jẹ́ àmì tí ó lágbára tí ó sì jẹ́ àmì tí ó lámilàkà káàkiri àgbáláyé. Àwọn tí wọ́n bá jẹ ẹni tó jẹ́ àmì ìràwọ̀ yìí máa ń gbayì láwùjọ tí wọ́n sì máa ń wà ní ibi gíga káàkiri orílẹ̀èdè àgbáyé. Wọ́n sì tún jẹ́ ẹni tí wọ́n máa ń ṣe dáadáa lẹ́nu iṣẹ́ wọn, wọ́n sì máa ń kó àwọn ènìyàn mọ́ra pẹ̀lú. Wọ́n jẹ́ irú àwọn ènìyàn tí ó ní ẹran ìfẹ́ lára tí àwọn ènìyàn máa ń fẹ́ láwùjọ tí wọ́n sì máa ń bá láti ní àjọṣepọ̀ tó kún mọ́ pẹ̀lú wọn. Lóòótọ́, àmì ìràwọ̀ yìí jẹ́ àmì ìràwọ̀ tí ó ní oríṣiríṣi èèwọ̀ tí wọn kò gbọdọ̀ má ṣe. Nínú ara èèwọ̀ tí àmì ìràwọ̀ eruku Capricorn kò gbọdọ̀ má ṣe ni pé wọ́n kò gbọdọ̀ máa wọ aṣọ pupa. Ó jẹ́ ǹkan tí wọn kò gbọdọ̀ má ṣe. Ó jẹ́ èèwọ̀ sí àmì ìràwọ̀ yìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n kò tún gbọdọ̀ máa kó obìnrin nítorí pé ó lóde sí àmì ìràwọ̀ yìí. Ó jẹ́ àmì ìràwọ̀ tí ó dára púpọ̀ tí ó sì máa ń mú kí ènìyàn ṣọ́ra láti gbé ìgbé ayé tí ó rẹwà tí ó sì wuni nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tí ó rọ̀mọ́ àmì ìràwọ̀ yìí. Àwọn ènìyàn fẹ́ràn àmì ìràwọ̀ yìí púpọ̀ dáadáa nítorí ó jẹ́ ìràwọ̀ tí ó lámilàkà tí àwọn ènìyàn sì fẹ́ràn rẹ̀. Àmì ìràwọ̀ eruku, erùpẹ̀ eruku jẹ́ àmì ìràwọ̀ tó dára. Inú mi sì dùn pẹ̀lú láti jẹ́ àmì ìràwọ̀ yìí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀. Nítorí ìlú tí mo ti wá jẹ́ ìlú tí ó ní omi ńlá tí àwọn ènìyàn ti máa ń lọ wẹ̀ ní gbogbo ìgbà. Mo sì fẹ́ràn láti máa lọ sí odò yìí, nítorí pé ó jẹ́ odò tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí ènìyàn ti lè wẹ̀, tí ó sì fúnni ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti wẹ̀ pẹ̀lú. Lóòótọ́, nígbà tí mo wà ní ọ̀mọ̀wọ́ tí mo wà ní èwe, àwọn òbí mi máa ń lọ sí etí odò yìí dáadáa láti lọ fọ aṣọ. Nítorí náà ni mo sì mọ odò yìí dáadáa, tí mo sì nífẹ̀ẹ́ láti máa lọ sí odò yìí. Nígbà tí mo dàgbà, àwọn akẹgbẹ́ mi pẹ̀lú, a máa ń lọ sí etí odò yìí láti lọ wẹ̀ ní àwọn ọjọ́ tí ó bá jẹ́ ọjọ́ Satide àti ọjọ́ ìsinmi. Nítorí a kò lè lọ ní ọjọ́ tí a bá lọ sí ilé ìwé, eléyìí ló sì máa ń mú inú wa dùn. Nígbà tí ó bá ti di ọjọ́ tí kò kíń ṣe ọjọ́ tí à ń lọ sí ilé ìwé, a máa ń lọ sí etí odò yìí láti lọ wẹ̀, a tún máa ń ṣe oríṣiríṣi ìkànnì léti odò yìí náà pẹ̀lú.

Mo máa ń gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ìtẹríba, mo sì máa ń fún wọn ní ọ̀wọ̀ àti ìtẹríba pẹ̀lú. Nítorí pé ó ṣe pàtàkì láti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn gbogbo, ó sì ṣe pàtàkì láti máa rí wa gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Nítorí ìdí èyí ni mo sì máa ń gbìyànjú láti gba ọwọ́ àwọn ènìyàn pẹ̀lú ìtẹríba. Nítorí pé bí a kò bá kó àwọn ènìyàn mọ́ra pẹ̀lú ìtẹríba, àwọn ènìyàn yóò máa rí wa gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìgbéraga tàbí tí o ń jọ ara rẹ̀ lójú páápàá. Ìdí sínì yìí tí mo fi fẹ́ràn láti máa wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn ènìyàn. Gbogbo ìgbà tí mo bá sì fẹ́ gba ọwọ́ ènìyàn ni mo máa ń rí wí pé mo tẹríba fún wọn. Lóòótọ́, ọ̀pọ̀lọpọ̀ lè jù mí l'ọ́jọ́ orí, ọ̀pọ̀lọpọ̀ sì leè jẹ́ akẹgbẹ́ mi, ṣùgbọ́n mo máa ń rí i wí pé mo ṣe eléyìí pẹ̀lú ìbọ̀wọ̀ fún àti rírí mi gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ènìyàn àlàáfíà tí kò fẹ́ràn jàgídíjàgan rárá.

Àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀ ni wípé mo fẹ́ràn láti máa wà nínú ilé nígbà tí òjò bá ń rọ̀. Mo sì fẹ́ràn láti máa ka àwọn ìwé nígbà tí òjò bá ń rọ̀. Ó máa ń tú ọkàn mi lára, ó sì máa ń fún mi ní ìwúrí àti ìfọ̀kànbalẹ̀ nígbà tí òjò bá n rọ̀ tí mo sì ń ka ìwé. Lóòótọ́ àwọn ariwo òjò lórí òrùlé leè pọ̀, ṣùgbọ́n eléyìí má ń fún mi ní ìdùnnú bí mo ti ń gbọ́ tí ọwọ́ òjò ń pariwo lórí òrùlé ilé. Kíka ìwé nínú òjò yìí pẹ̀lú sì má n fún mi ní ìdùnnú àti orí yíyá. Mo tún fẹ́ràn láti máa ṣe àsàrò nínú ọkàn mi lórí ibùsùn mi nígbà tí òjò bá ń rọ̀ lọ́wọ́. Eléyìí má ń ràn mí lọ́wọ́ láti ro àròjinlẹ̀ dáadáa nípa ìgbé ayé mi àti nípa àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Kí ni àwọn àlàkalẹ̀ tí mo ní fún ọjọ́ ọ̀la? Eléyìí má n ràn mí lọ́wọ́ láti ronú sí wọn dáadáa, ó sì máa n jẹ́ kí ń rí òkodoro nípa àwọn nǹkan tí mò ń gbèrò lọ́kàn. Eléyìí ń ràn mí lọ́wọ́ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó sì ń tú ọkàn mi lára.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Nítorí orin kíkọ jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lẹ́yìn eré ìdárayá. Mo fẹ́ràn láti máa kọrin dáadáa. Àwọn orin tí mo sì fẹ́ràn láti máa kọ, òun náà ni orin ìyìn sí Ọlọ́run. Nítorí pé orin ìyìn sí Ọlọ́run máa ń fa ọkàn mi sínú ìrònú tí ó jẹ́ ti ìrònú Ọlọ́run. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa kọ orin ìyìn sí Ọlọ́run dáadáa ní gbogbo ìgbà. Lóòótọ́, mo jẹ́ olólùfẹ́ orin gbígbọ́. Ṣùgbọ́n àwọn orin tí mo máa ń gbọ́ ni àwọn orin tàkasúfèé. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń gbọ́ àwọn orin wọ̀nyí nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Ṣùgbọ́n bí mo bá ń kọ orin fúnra mi, mo máa ń fẹ́ràn láti kọ àwọn orin ìyìn sí Ọlọ́run. Ọ̀pọ̀ ìgbà mìíràn ló jẹ́ wípé àwọn orin ìwé orin ilé ìjọsìn wa ni mo máa ń kọ. Mo fẹ́ràn láti máa kọ àwọn orin ilé ìjọsìn dáadáa. Nítorí pé ó máa ń fa ọkàn mi sínú ìgbàgbọ́, ó sì máa ń mú mi rònú nípa ilé ayérayé. Nítorí náà ni mo sì fẹ́ràn láti máa kọ orin ìyìn sí Ọlọ́run. Ọ̀pọ̀ ìgbà mìíràn wà tó jẹ́ wípé tí mo bá ń kọ orin ìyìn sí Ọlọ́run, orí mi máa ń wú, ó máa ń wú mi lórí, ara mi sì máa yá gágá dáadáa. Ó sì máa mú mi ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe dáadáa láìsí, láìsí ìbànújẹ́ ọ̀kan rárá. Nítorí pé ó ń gbé ìbànújẹ́ kúrò nínú ọkàn mi. Ó sì ń fún mi ní ayọ̀ kíkún ní gbogbo ìgbà. Ó sì ń fa ọkàn mi sí ọ̀dọ̀ Ọlọ́run.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún kérésì. Nítorí ó jẹ́ àkókò tí mo máa ń ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti wà papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi. Ó sì fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti lo ìgbà pípẹ́ pẹ̀lú wọn. Nítorí pé mo máa ń ní ọ̀ludé fún àkókò ọdún kérésì yìí. Ó sì jẹ́ ara ọ̀nà láti ṣàjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú. Nítorí pé mo jẹ́ ẹni tí a bí nínú ọdún, nínú oṣù December pẹ̀lú. Nítorí náà ó sì jẹ́ àkókò ọdún tí mo yàn láàyò, tí ó sì má a ń, tí ó sì jẹ́ àkókò ọdún tí ó máa ń mú kí inú mi dùn, kí ara mi yá. Nítorí pé mo rí oṣù ọjọ́ ìbí mi láyọ̀ àti àlàáfíà. Eléyi si sókunfa bí mo ti máa ń ṣe àjọyọ̀ ọdún kérésì dáadáa. Nítorí pé mo máa ń kó àwọn ìyàwó àti ọmọ mi lọ sí etí òkun láti lọ, jẹgbádùn ara wa. A tún máa ń gbìyànjú láti lo àkókò náà láti lọ sí àwọn oríṣìíríṣìí ibùdó ìgbafẹ́ láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi àti láti ṣe àjọyọ̀ ọjọ́ ọdún kérésì papọ̀ pẹ̀lú. Mo tún máa ń lo àkókò yìí kan náà láti lọ ṣe àbẹ̀wò sí àwọn òbí mi kí á dìyọ wà papọ̀. Nítorí ó jẹ́ ọdún tí, a máa ń ṣe papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa tí ó sì ń fún mi ní ìdùnnú àti ìbàlé ọkàn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo má n ṣe ìtọ́jú àwọn ọjà. Oríṣiríṣi ọ̀nà ni mo sì má n gbà láti ṣe ìtọ́jú àwọn ọjà yìí. Oríṣiríṣi ìsọ̀rí ni mo maá pín àwọn ọjà yìí sí láti lè ṣe ìtọ́jú wọn dáadáa. Mo máa jẹ́ kí àwọn ohun jíjẹ kí ó wà ní ìsọ̀rí kan. Mo sì má a jẹ́ kí àwọn ohun mímu kí ó wà ní ìsọ̀rí òmíràn. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa n ríi wípé mo, mo jẹ́ kí àyíká àti agbègbè ibi tí àwọn ọjà yìí wà kí wọ́n wà ní ìmọ́tótó. Nítorí náà, eléyìí yóò fún mi ní ọorẹ ọ̀fẹ́ àti àǹfààní láti mọ bí ohunkóhun bá ṣẹlẹ̀ sí wọn. Yálà bóyá omi ń gba ibẹ̀ kọjá ni tàbí bóyá ohun ìdọ́tí kan wà ní ibẹ̀. Níwọ̀n ìgbà tí mo ti tọ̀ wọ́n sí ìsọ̀rí ìsọ̀rí, eléyìí yóò fún mi ní ọorẹ ọ̀fẹ́ àti àǹfààní láti jẹ́ kí n rí àrídájú ohun tí ó bá ṣẹlẹ̀ sí wọn. Mo tún má a ń yẹ̀ wọ́n wò lóòrèkóòrè láti mọ eléyìí tí expiry date rẹ̀ tí ó ti súnmọ́. Nípa ṣíṣe eléyìí, yóò lè jẹ́ kí n mọ àwọn ọjà tí ó dára àti àwọn eléyìí tí expiry date rẹ̀ ti súnmọ́ tó sí.

Rárá, mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ọ̀pọ̀ ìgbà ni mo nífẹ̀ẹ́ sí láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nítorí pé ó jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Mo fẹ́ràn láti máa wà níwájú àwọn ènìyàn láti máa bá wọn sọ̀rọ̀, láti gbà wọ́n níyànjú àti láti ṣàlàyé oríṣìíríṣìí àwọn nǹkan tí kò bá yé wọn fún wọn. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fi àyè sílẹ̀ fún ìbéèrè láti ọ̀dọ̀ àwọn alábàṣiṣẹ́pọ̀ mi tí mo sì máa ń fún wọn ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní láti bá mi sọ èyíkéyìí nǹkan tí ó bá jẹ́ ẹ̀dùn ọkan wọn. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ lórí èyíkéyìí ohun tí wọ́n bá fẹ́. Mo tún máa ń fi àyè sílẹ̀ fún àwọn náà pẹ̀lú láti béèrè nípa ohun tí ooru wọn lójú àti ohunkóhun tí wọ́n bá ń fẹ́. Eléyìí sì fún mi ní ìgboyà dáadáa àti láti lè sọ ara mi di ọ̀kan pàtàkì nípa àwọn tí ó lè bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń tijú nípa àtile bá ọ̀pọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n nítorí àwọn oríṣìíríṣìí àwọn ọ̀nà tí mo ti gba àti àwọn ọ̀nà tí mo ti múra sílẹ̀ láti lè máa bá àwọn ènìyàn kéékèèké sọ̀rọ̀ bí i èèyàn méjì tàbí mẹ́ta yálà èèyàn mẹ́rin tàbí márùn ún ní ìgbà mìíràn. Eléyìí sì ti fún mi ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní dáadáa láti lè ní ìgboyà láti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀. Nítorí náà, mi ò ní ìrora rárá nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mo tilẹ̀ wù kí wọ́n pọ̀ tó tàbí mo tilẹ̀ wù kí wọ́n kéré tó, mi ò ní ìrora rárá. Mo ní ìgboyà dáadáa láti bá ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn sọ̀rọ̀.

Bí mo ti máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi ni wípé tí ó bá di ọjọ́ òpin ọ̀sẹ̀ tí ṣe ọjọ́ ìsinmi iṣẹ́, mo máa ń gbìyànjú láti lọ sí ibi ìgbafẹ́ tàbí láti lọ sí etí òkun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ti wá sí ọ̀dọ̀ mi. A máa jọ jáde papọ̀ láti ṣe oríṣìíríṣìí nǹkan. A máa bẹ̀rẹ̀ nípa títún gbogbo inú ilé ṣe, a ó gbá gbogbo inú ilé, a ó tún ilé ṣe, a ó fọ aṣọ, a ó dá ná oúnjẹ, àwọn oúnjẹ tí a fẹ́ràn jù láti máa jẹ. Lẹ́yìn èyí a lè lọ sí etí òkun láti lọ fojú lóúnjẹ, láti wo bí gbogbo nǹkan ti rí. Ọ̀pọ̀ ìgbà míràn náà ni a máa ń lọ sí àwọn ilé ìgbafẹ́ tí ó gbajúgbajà dáadáa láti lo àkókò papọ̀ pẹ̀lú wọn. Eléyìí sì jẹ́ àwọn ohun tí mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe, nítorí pé wíwà pẹ̀lú àwọn ẹbí mi máa ń fún mi ní ìbàlé ọkàn tí ó sì máa ń mú inú mi dùn. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé tí a kò bá ṣi papọ̀, ọ̀dọ̀ wọn ni ọkàn mi àti gbogbo èrò mi máa ń lọ nígbà gbogbo. Lẹ́ẹ̀léyìí tí ó sì jẹ́ wípé nígbà kúgbà tàbí àkókò tí ààyè bá ti ṣísílẹ̀ láti jọ wa papọ̀, mo máa ń fẹ́ ṣe ìmúlò àkókò náà láti lọ sí ibi tí a ti lè jẹ ìgbádùn ara wa, àwọn oríṣìíríṣìí ohun mani gbàgbé tí wọn ò tún fi máa rántí nígbà tí wọ́n bá padà sí ibùgbé wọn. Gbogbo ìgbà ni mo sì máa ń gbìyànjú láti ṣe eléyìí nítorí pé mọ̀lẹ́bí ṣe pàtàkì dáadáa láti lo ìgbà àti àkókò tí ó dára pẹ̀lú wọn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ṣe ìrànlọ́wọ́ àkókò. Nítorí ó ṣe pàtàkì láti ṣe ìrànlọ́wọ́ àkókò látàrí wípé oríṣìíríṣìí àwọn iṣẹ́ tí a ń ṣe pín sí ìsọ̀rí ìsọ̀rí. Eléyìí náà ló sì ṣe okùnfà bí a ti ṣe lè ṣe àmúlò àkókò. Ọ̀pọ̀ ìgbà ni mo máa pín àwọn iṣẹ́ tí a fẹ́ ṣe sí ìsọ̀rí ìsọ̀rí kí a lè mọ iye ìṣẹ́jú tàbí wákàtí tí a ó lò fún èyíkéyìí iṣẹ́ kọ̀ọ̀kan àwọn iṣẹ́ yìí. Ọ̀pọ̀ ìgbà náà ni mo sì máa ń múra láti má jẹ́ kí àkókò kí ó rékọjá iye ìṣẹ́jú tàbí wákàtí tí a ti là kalẹ̀ fún iṣẹ́ kan tàbí èkejì. Eléyìí sì ti ṣe ìrànlọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà látàrí wípé a ṣe ìrànlọ́wọ́ àkókò. Nítorí pé àwọn iṣẹ́ mìíràn wà tó jẹ́ pé ó lè fẹ́ tayọ iye ìṣẹ́jú tàbí wákàtí tí a ti là kalẹ̀. Ṣùgbọ́n, nípa níní àfojúsùn àti àlàkalẹ̀ eléyìí ràn wá lọ́wọ́ láti lè má jẹ́ ká lò ju iye ìṣẹ́jú tí a ti là kalẹ̀ fún iṣẹ́ náà. Eléyìí tún jẹ́ ara ọ̀nà láti mú kí iṣẹ́ já fáfá ṣe. Nítorí pé nígbà tí a bá ti mọ iye ìṣẹ́jú tàbí wákàtí tí a ó lò fún iṣẹ́ yìí, yóò fún wa ní ọ̀rọ̀fẹ́ àti àǹfààní láti má ṣe ọ̀lẹ rara àti láti má se imẹ́lẹ̀ pẹ̀lú iṣẹ́ náà. Yóò fún wa ní àǹfààní láti tẹ̀síwájú bí ó tilẹ̀ ń rẹ̀ wá. A ó lè tẹ̀síwájú dáadáa nípa ríi wípé a ò kọjá àkókò tí a ti là kalẹ̀ àti iye ìṣẹ́jú tí a ti pinnu láti fi ṣe iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Ọ̀pọ̀ ìgbà tí mo bá sì ń jáde lọ sí ibi iṣẹ́ tàbí bóyá mo ń lọ sí òde afẹ́ tàbí bóyá mo ń jáde láti lọ ra ohun koun mo fẹ́ràn láti máa dé ago ọwọ́. Oríṣìíríṣìí ago ọwọ́ náà ni mo sì ní. Mo ní ago ọwọ́ tó jẹ́ eléyìí tí ó ní chain, mo sì ní ago ọwọ́ tó jẹ́ eléyìí tí ó ní lẹ́dà. Lóríṣìíríṣìí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ago ni mo ní. Mo tún ní smartwatch pẹ̀lú tí mo máa ń lò nígbà kúgbà lọ sí ibi iṣẹ́ nítorí pé ó máa ń ràn mí lọ́wọ́ dáadáa ní ibi iṣẹ́. Mo sì máa ń, mo sì máa ń lò fún àti rán mi létí àwọn wákàtí tàbí ohun koun tí mo bá fẹ́ ṣe. Eléyìí sì ń ṣe ìrànlọ́wọ́ fún mi dáadáa. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń sọ fún smartwatch mi kó sọ fún mi iye àkókò tí mo ti lò pẹ̀lú iṣẹ́ àkànṣe tí mò ń ṣe. Mo tún máa ń lò láti jẹ́ kó rán mi létí láti dìde kí n mu omi tàbí láti dìde kí n lè na ẹyin mi. Eléyìí sì ń mú kí ó ràn mí lọ́wọ́ dáadáa. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mo bá ti gbàgbé mo máa ń ṣe láti lè jẹ́ wípé ó rán mi lọ́wọ́ láti rán mi létí. Àwọn ago tí mo tún máa ń lò tí ó jẹ́ ago, a-ago ọwọ́ tí kì ń ṣe smartwatch, mo máa ń lo àwọn náà ní ibi iṣẹ́ ní ìgbà kọ̀ọ̀kan. Bo tilẹ̀ jẹ́ wípé kì ń ṣe gbogbo ìgbà ni mo máa ń lò wọ́n ṣùgbọ́n ago ọwọ́ máa ń buyì kúni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó tún máa ń jẹ́ kí ó rọrùn láti mọ nǹkan tí ago sọ níbi tí ojú ọjọ́ dé ní ọ̀pọ̀ ìgbà.

Àkókò agogo mẹ́wàá alẹ́ ni mo máa ń lọ sùn. Lẹ́yìn tí mo bá ti ti ibi iṣẹ́ dé, boya mo delé ní ago mẹ́fà ìrọ̀lẹ́, mo máa ń gbìyànjú láti kọ́kọ́ sinmi bí ọgbọ̀n ìṣẹ́jú. Mo máa na ara mi lórí ibùsùn mi. Lẹ́yìn èyí, mo máa dáná oúnjẹ tí mo fẹ́ jẹ, mo sì máa lọ wẹ̀ pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé ó máa ń rẹ̀ mí bíi wípé kí n má lè dáná oúnjẹ tí mo fẹ́ jẹ. Lóòótọ́, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní ilé oúnjẹ. Sùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ríi wípé ó ti rẹ̀ mí, agbára mi kò sì gbé iná dídá, mo máa ń gbìyànjú láti lọ ra oúnjẹ ní ilé oúnjẹ nítorí pé àwọn ọjọ́ yàtọ̀ sí ara wọn. Ọjọ́ mìíràn wà tí iṣẹ́ lè pọ̀ tí ti ara lè le koko. Ọ̀pọ̀ ọjọ́ mìíràn sì wà tó jẹ́ wípé iṣẹ́ lè dínkù kó jẹ́ wípé yóò rẹ́ gbogbo àgọ́ ara. Nítorí náà ni mo sì máa ń gbìyànjú láti má ṣe wàhálà àti dáná oúnjẹ ní àwọn ọjọ́ tí mo bá ríi wípé ó rẹ́ ara. Kudiẹ̀ kudìẹ̀ sì wà nínú àgọ́ ara. Mo máa ń gbìyànjú láti lọ ra oúnjẹ ní ilé oúnjẹ. Lẹ́yìn èyí, mo máa ń gbìyànjú láti wo orí fóònù mi kí n wo àwọn méséjìsì tí ó bá wà ní orí fóònù mi. Mo máa ń wo àwọn ímeèlì mi, àti wásáàpù mi, àti ísítágírámù, kí n lè dá àwọn méséjì kan padà sí ìdáhùn àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀. Mo sì tún máa ń fẹ́ láti wo orí íńtánẹ́ẹ̀tì náà kí n mọ àwọn nǹkan tí ó ń lọ lórí Facebook. Ọ̀pọ̀ ìgbà náà ni mo sì máa ń gbìyànjú láti wo ẹ̀rọ amóhùnmáwòrán láti mọ nǹkan tí ó ń lọ. Mo máa ń wo pódkásì lẹ́ẹ̀kọ̀kan tí ayé bá wà. Lẹ́yìn èyí, mo máa múra láti sùn. Ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ wípé mo máa ń múra ibi iṣẹ́ ní ọwọ́ alẹ́ fún ọjọ́ kejì bí i kí n wá aṣọ tí mo fẹ́ wọ̀ lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ kejì tàbí kí n wá àwọn bàtà tí mo fẹ́ wọ̀. Ọ̀pọ̀ ilé náà ni mo máa ń ṣe títí tó bá sì di agogo mẹ́wàá àṣálẹ́ tí mo fi máa lọ sùn.

Irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ jẹ́ aṣọ ìgbàlódé. Nítorí pé ó bá àṣà ìmúra ibi iṣẹ́ wa mu. Nítorí pé ibi iṣẹ́ wa jẹ́ ibi tí a ti ń ṣe oríṣiríṣi okòwò Ṣùgbọ́n ní inú ọ́fíìsì títè mi, mo jẹ́ ẹni tí ó súmọ́ Ọ̀gá àgbà ilé iṣẹ́ tí mo sì jẹ́ ẹni tí ó jẹ́ olùṣirò owó ní ilé iṣẹ́. Mo fẹ́ràn láti máa múra láti wá corporate nítorí pé ó máa ń jẹ́ kí ń dùn wò lójú dáadáa tí àwọn ènìyàn sì máa ń wò wípé ipò tí mo wà gba kí ń máa múra dáadáa. Lóòótọ́, mo jẹ́ ọmọ Yorùbá tí ó mọ àṣà àti ìṣe tí mo sì mú àṣà àti ìṣe lọ́kùnkúndùn. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń wọ aṣọ àṣà mi ní ọjọ́ Friday. Nítorí pé ó jẹ́ ọjọ́ tí àwọn ènìyàn gbà wípé pé ó jẹ́ ọjọ́ tí ènìyàn lè múra ní ìmúra àṣà lẹ́nu iṣẹ́. Eléyìí náà ló sì fi jẹ́ wípé tó bá ti di ọjọ́ Friday yìí mo máa múra nípa wíwọ aṣọ àṣà mi. Ṣùgbọ́n tí ó bá di ọjọ́ ìsinmi iṣẹ́ ní ọjọ́ Satide bóyá mo ń lọ sí òde ìgbafẹ́ tàbí bóyá mo ń lọ sí ibikíbi, mo máa ń gbìyànjú láti wọ àwọn aṣọ shirt tàbí jeans. Àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ ní àwọn ọjọ́ ìsinmi iṣẹ́ ni aṣọ wọ̀nyí. Ṣùgbọ́n tó bá sì ti aṣọ ibi iṣẹ́ ni, mo fẹ́ràn láti máa look corporate dáadáa. Kì ń ṣe wọ jeans pẹ̀lú shirt. Mo sì máa ń wọ suit náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní èléyìí tí yóò mú kí ó bá ìlànà ìmúra iṣẹ́ mi mu dáadáa.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún jẹ́ oṣù December. Nítorí oṣù December jẹ́ oṣù ti a bi mi tí mo sì máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi nínú oṣù yìí. Ó jẹ́ oṣù tí mo máa ń wà papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi nígbàkúùgbà tí mo bá ti fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Ó tún jẹ́ oṣù tí a máa ń ṣe àjọyọ̀ ọdún kérésì. Nítorí náà ni ó ṣe jẹ́ oṣù tí mo fẹ́ràn jùlọ. Ọdún kérésì sì jẹ́ ọdún tó gbajúgbajà ní gbogbo àgbáyé tí àwọn ènìyàn máa ń ṣe ayẹyẹ rẹ̀. Sísè ayẹyẹ ọdún kérésì yìí àti ṣíṣe ayẹyẹ ọjọ́ ìbí mi bí méjèèjì ṣe papọ̀ ni ó fi jẹ́ wípé ó jẹ́ oṣù tí mo fẹ́ràn jù. Nítorí pé oṣù December yìí mo máa ń gbìyànjú láti ya oṣù yìí sọ́tọ̀ láti ṣe àjọyọ̀ kíkún nínú rẹ̀. Ó tún jẹ́ oṣù tó fúnni ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti wà papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí láti ṣàjọyọ̀ ọdún kérésì títí tí a fi wọnú ọdún tuntun. Ó jẹ́ ọdún tí ó fi mí lọ́kànbalẹ̀ dáadáa tí ó sì máa ń mú inú mi dùn. Lóòótọ́ oríṣiríṣi ìnáwó àti ètò ìṣúná le jẹjáde látàrí wípé oríṣiríṣi àwọn nǹkan ni a fẹ́ rà yálà láti ṣàjọyọ̀ ọdún kérésì tàbí láti fúnni ní ẹ̀bùn fún òpin ọdún. Ṣùgbọ́n síbẹ̀ ó sì jẹ́ oṣù tí mo nífẹ̀ẹ́ sí jù tí ó sì ń fún mi ní ìdùnnú àti ayọ̀ kíkún.

Ìgbà tí mo kẹ́yìn wọ ọkọ̀ akẹ́rù jẹ́ oṣù tó kọjá. Ó ṣẹlẹ̀ wípé ní ọjọ́ yìí tí mò ń lọ sí ibi iṣẹ́, mo wọ ọkọ̀ ní ibùdókọ̀ èrò tí mò ń lọ sí ibi iṣẹ́. Lẹ́yìn tí a rìn bí ibùsọ̀ kan sí èkejì, ọkọ̀ yìí dẹnukọlẹ̀ kò sì ṣiṣẹ́ mọ́. Gbogbo ìgbìyànjú láti jẹ́ kí ọkọ̀ yìí ṣiṣẹ́ ni ó jásí pàbọ́. Ìdí nìyí tí a fi ń gbèrò láti wọ ọkọ̀ mìíràn. Mo dúró fẹ́ẹ̀ tó bí ọgbọ̀n ìṣẹ́jú tí kò sí ọkọ̀ kankan tó dúró láti gbé àwọn èrò. Bí mo ti rí ọkọ̀ ẹrú tí ó ń bọ̀ yìí, bẹ́ẹ̀ ni mò ń dà dúró. Ibi tí mo ti ń dá ọkọ̀ yìí dúró, dírẹ́bà tí ó jẹ́ dírẹ́bà ọkọ̀ yìí wá jẹ ẹni tí mo mọ̀ dáadáa. Eléyìí sì sokùnfà bó ti dúró tó sì gbé mi lọ́wọ́ títí tó fi gbé mi dé ibi tí iṣẹ́ mi tí mo sì bọ́lẹ̀. Eléyìí ló fàá tí mo fi gun ọkọ̀ akẹ́rù.

Oṣù tí a bí mi jẹ́ oṣù December. Ó sì jẹ́ ọ̀kan nínú àwọn oṣù tí mo fẹ́ràn jùlọ dáadáa. Nítorí pé oṣù yìí jẹ́ oṣù tí ó máa ń fún mi ní ìdùnnú àti ayọ̀ kíkún. Nítorí pé mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ó tún jẹ́ ọ̀kan nínú àwọn oṣù tí a ń ṣe àjọyọ̀ ọdún Kérésì. Àkókò yìí jẹ́ àkókò tí a máa ń wà papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tí a sì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti àkókò láti lò papọ̀ pẹ̀lú wọn. Ọ̀pọ̀ ìgbà náà ni a máa ń lo àkókò yìí láti lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wa tí ó pẹ́ tí a ti rí wọn mọ. Ó tún jẹ́ àkókò àti ìgbà tí a máa ń lò pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ojúlùmọ̀ wa. Oṣù yìí jẹ́ oṣù tí mo fẹ́ràn dáadáa. Ó sì jẹ́ oṣù tí ó ń fún mi ní ìdùnnú àti ayọ̀ ọkan. Wípé ó fún mi ní ọrè ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi àti láti wà papọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo àrà nígbà tí mo bá sùn. Nítorí pé ọ̀pọ̀ ìgbà ni mo fẹ́ràn láti máa ṣí fáànù tàbí kín ṣí gbogbo wíńdò mi kí atẹ́gùn lè máa fẹ́ wọlé. Lóòótọ́, ó lè má jẹ gbogbo ìgbà ni mo máa ń ṣí wíńdò yìí sílẹ̀ nítorí pé ọ̀pọ̀, ìgbà òjò mi ò ní lè ṣí wíńdò yìí kalẹ̀. Ìgbà òjò náà sì re gbogbo ojú ọjọ́ máa ń tutù dáadáa títí dé inú ilé. Eléyìí ṣí sokùn fa bí mo ṣe máa fi aṣọ bo àrà nígbà tí mo bá sùn. Yálà, nígbà tí kò bá sì sì ó jò rárá pẹ̀lú tó bá jẹ́ wípé ìgbà ooru mo máa ń gbìyànjú láti tan fáànù láti lè má jẹ́ kí inú ilé kí ó gbóná. Mo tún máa ń ṣí fèrèsé kalẹ̀ kí atẹ́gùn lè máa fẹ́ wọlé. Ó lè ṣe bí pé òtútù fẹ́ mú nígbà tí atẹ́gùn yìí bá pọ̀ dáadáa. Eléyìí ṣí sokùn fa bí mo ti ṣe máa fi aṣọ bora.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ẹ̀rọ ìgbésókè, nítorí pé lílo ẹ̀rọ ìgbésókè máà ń dín gbogbo wàhálà kù. Nítorí nígbà tí mo bá lọ sí àwọn ọ́fíìsì ńlá ńlá, mo máa ń fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè eléyìí rọrùn láti mú kí ìrìnàjò yá. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ́ffices ni mo máa yà láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn lọ́ga lọ́ga lẹ́nu iṣẹ́. Eléyìí ṣòkùnfà bí mo ti nífẹ̀ẹ́ láti máa lo àwọn ẹ̀rọ ìgbésókè. Yálà bóyá mo fẹ́ lọ sí ibi ìpàdé pẹ̀lú àwọn lọ́ga lọ́ga lẹ́nu iṣẹ́ tàbí bóyá mo fẹ́ lọ sí ilé ìtajà tó gbajúgbajà tó jẹ́ ilé ìtajà ńlá, síbẹ̀ mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè nítorí pé ó ń dín wàhálà kù ó sì ń mú kí ìrìnàjò pàápàá yá pẹ̀lú. Ọ̀pọ̀ ìgbà mìíràn ni mo lè ní àwọn nǹkan tí mo fẹ́ gbé. Lílo ẹ̀rọ ìgbésókè yìí yóò mú kí ó rọrùn dáadáa láti gbé wọn láti ibì kan sí ibì kejì.

Nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn-ín ni wípé mo fẹ́ràn láti máa wo àwọn skit kéékèèké lórí TikTok tàbí lórí Facebook. Ọ̀pọ̀ ìgbà tí mo bá sì wà nínú ìrònú tàbí bóyá inú mi kò dùn rárá, mo fẹ́ràn láti máa lọ sórí TikTok láti lọ máa wo àwọn skiti kéékèèké nítorí pé ọ̀pọ̀ nínú wọn ni ó máa ń panilẹ́rìn-ín. Ọ̀pọ̀ nínú wọn ti ẹ̀ wà tó jẹ́ wípé bí ènìyàn bá wòó tán, yóò rẹ́rìn-ín tí yóò máa so mi lójú. Eléyìí náà ni mo sì máa ń lò dáadáa ní ọ̀pọ̀ ìgbà tí mo bá wà nínú wàhálà tàbí tí mo wà nínú ìrònú. Ó sì máa ń ràn mí lọ́wọ́ láti gbé ìrònú kúrò ní ọkàn àti ní ara pẹ̀lú. Lóòótọ́ mo máa ń gbìyànjú láti dín àkókò tí mò ń lò lórí Íńtánẹ́ẹ̀tì kù nítorí pé ó ń gba àkókò mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n mo máa ń lo àwọn àkókò apanilẹ́rìn-ín yìí láti lè gbé ìrònú kúrò lọ́kàn mi àti àwọn wàhálà tí mo gbé sọ́kàn láti lè gbé wọn kúrò.